Ṣé o má ń tẹ̀lé òfin ìyára ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo má ń tẹ̀lé òfin ìyára ọkọ̀. Òfin ń ṣe kókó ní ojú ọ̀nà mọ́tò kí ìjàmbá ọkọ̀ má bàá ṣẹlẹ̀. Mo ma ń tẹ̀lé òfin ìyára ọkọ̀.